Bẹ́ẹ̀ni mo ti bèrè ìrànlọ́wọ́ rí láti ọ̀dọ̀ olùṣètò. Mo ti bèrè ní àwọn ìgbà kọ̀ọ̀kan nígbà tí mo ní ìdojúkọ níbi ẹ̀rọ tí mò ń lò. Mo ti pe àwọn olùṣètò rẹ tí mo ti bèrè ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ wọn.

Nípa ríran rún tí mo bá ń sùn, kì í ṣe ǹkan tí mo lè sọ nítorí tí mo bá ń sùn, mi ò kí ń mọ̀. Ayafi tí ènìyàn bá sọ fún mi. Nítorí náà, kì í ṣe ìdáhùn tí mo lè tí fèṣí sì lọ bá yen, nítorí mi ò lè sọ bóyá mo máa ń ṣe àbí mi ò kí ń ṣe.

Bẹ́ẹ̀ni, nígbà tí mo bá ń jẹun, ìwà tí mo máa ń wù ní àsìkò náà, ó jẹ́ ìwà tí ó dára. Mi ò kí ń wu àwọn ìwà tí kò dára nígbà tí mo bá ń jẹun lọ́wọ́. Ìwà tó dára ohun ni mo máa ń wù ní àsìkò tí mo bá ń jẹun kí ohun tin èèyàn ò lérò kọ máa lọ ṣẹlẹ̀ ní ti ìyàwó rún.

Àwọn oúnjẹ kan wà tí mi ò rò rí ṣe àìsàn ikú o le ra, mi ò rò bóyá mo ní. Lẹ́yìn oúnjẹ tí mi ò bá fẹ́ jẹ ló yà kù tàbí tí mi óò nífẹ̀ẹ́ sí láti jẹ. Àmọ́ wípé àwọn oúnjẹ kan wà tí màá jẹ tí ó wáa kó àìsàn bá mi rárá, mi ò tíì bá àwọn oúnjẹ náà, mi ò tíì bá wọn pàdé.

Ní ti ìyẹn, ó dále lórí àsìkò tí mo bá wà tàbí ǹnkan tí mo fẹ́ ṣe ní àsìkò náà. Jíjókòó nílé fèrèsé sí ọkọ̀ Òfurufú, n tí èèyàn o rí nínú méjèèjì gẹ́gẹ́ bí i ẹksipíréǹsì kò se nǹkan tí ó papọ̀. Nítorí náà mi ò lè sọ wípé mo fẹ́ran jíjókòó nílé fèrèsé, nítorí méjèèjì ló ní ìgbádùn titi e.

Ìgbà tí mo kẹ́yìn gùn ọkọ̀ akẹ́rù, ọkọ̀ akẹ́rù ìṣe ọkọ̀ tí mo máa ń gùn, tó bá jẹ́ pe mo ti gùn ún rí, ìyẹn máa já sí àwọn ìgbà tí mo sì ń ṣàkítìyan ọmọ ọkùnrin. Nítorí náà, yóò ti jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọdún sí ẹ̀yin.

Nínú ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́, èyí tí mo fẹ́ràn ni ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́. Nítorí àsìkò yìí ni àwọn èèyàn múra àti lọ sinmi. Iṣẹ́ tí wọ́n ti ń ṣe ní àtàtà ro. Nítorí náà ni mo ṣe nìfẹ́ rẹ̀ ju títí òwúrọ̀ lọ.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń ya àwòrán. Àwòrán yíyà jẹ́ ǹkan tí mo mọ bí wọ́n ti ń yà á pẹ̀lú fóònù mi. Ìyẹn ẹ̀rọ ìgbe lọ́wọ́. Mo mọ bí a ti lè fi ya àwòrán. Mo dẹ̀ mọ bí àwọn èèyàn ṣe máa ń yà á náà, tó bá jẹ́ àwọn tí wọ́n ń fi àwòrán yíyà ṣe iṣẹ́ se.

Ibi tí mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí. Kọ́kọ́rọ́ mi jẹ́ nǹkan tó jásí wípé ibi tí mo bá ń lọ ni mo máa ń mú kọ́kọ́rọ́ náà lọ. Tí mi ì bá sí ní ilé gẹ́gẹ́ bí àpẹẹrẹ, kò sí ohun tí mo fẹ́ fi kọ́kọ́rọ́ mi sí ilé fún, nítorí kò ṣe ẹni tí yóò nílò rẹ̀. Tó bá sì jásí wípé mò ń jáde ni, ó ṣe dáadáa kí n mú kọ́kọ́rọ́ náà dàle.

Ẹni tí mo máa ń ṣe ní àsálẹ́, ọ̀nà ni ọ̀kan nínú rẹ̀, ó ní kí má múra àti sinmi. Isinmi tí mo ti ń ṣe ní ata tarọ, èyí tí ó tún wà nínú àwọn nǹkan tí mo máa ń ṣe, òun ni jíjẹ oúnjẹ alẹ́ kotodi pé mà á lọ sinmi yẹn fún un.

Pẹ̀lú àwọn oníbàárà oúnjẹ ọ̀sán, oúnjẹ ọ̀sán ò kí ń ṣe oúnjẹ tí mo máa ń jẹ ní ìta. Nítorí náà, tó bá jásí pé àwọn oníbàárà ni mo fẹ́ bá jẹun, ìyè máa túmọ̀ sí pé mo ní láti jẹun ní ìta pẹ̀lú wọn. Torí jíjẹun pẹ̀lú oníbàárà kì í ṣe inú ilé mi ni wọ́n ti wá jẹ, ìyẹn ni ìbíṣẹ́ ni ó máa jásí. Mi ò de ki n jẹ oúnjẹ ìta, nítorí náà oúnjẹ ọ̀sán pẹ̀lú ẹnikẹ́ni, ó ṣòro láti wáyé.

Ọkọ̀ ojú irin, mi tíì rìn pẹ̀lú rẹ̀ rí. Ọkọ̀ yìí jẹ́ ọkọ̀ tí àwọn èèyàn máa ń gùn tó jásí wípé ọ̀pọ̀lọpọ̀ èyan ló máa ń gùn tí wọ́n bá ń lọ fún ọdún ìparí ọdún. Nípa pé bòyà wọ́n lọ lé wọ́n lọ ṣe àjọ̀dún. Nítorí náà, ó jẹ́ ọkọ̀ kan tí òwò rẹ̀ ti kò wọ́n púpọ̀, tí kò gbé pẹ́ẹ́ lí. Mi n tíì gùn ọkọ̀ náà rí, mi n tíì gun rí.